Èso tí mo fẹ́ràn jẹ ju ni èso tí à ń pè ní ọsàn. Mo fẹ́ràn ọsàn nítorí omi inú rẹ̀. A máa ṣara lóore, a máa lé àrùn jìnà kúrò lágo ara, a máa ran ọ̀fìnkìn lọ́wọ́, a máa ran òtútù lọ́wọ́, a sì máa lé ìbàjìnà kúrò ní ara, a sì máa jẹ́ kí ara mi kí ó dán, kí ó ṣe yéké, láìṣàìsàn láì máa lọ lé ìwòsàn. Èso tí à ń pè ní ọsàn ni èso tí mo fẹ́ràn jẹ ju.

Mo fẹ́ràn láti má a lọ ibi tí a ti ń wo eré orí ìtàgé. Ní gbàgede ibi tí a ó ti jókòó, tí a ó ti má mú, tí a ó ti má jẹ, tí a si ti má wo eré orí ìtàgé. Mo fẹ́ràn láti má a lọ bẹ̀ lọ́pọ̀ igbà pẹ̀lú àwọn akẹgbẹ́ mi ní òpin ọ̀sẹ̀ tàbí ní ìgbà tí a bá ní ìsinmi lẹ́nu iṣẹ́.

Oúnjẹ mímú tí mo fẹ́ràn jù ni mímú ẹlẹ́rìndòdò aláwọ̀ pupa. Nítorí wípé mo fẹ́ràn bí ó ṣe ma ń jẹ́ kí ahọ́n mi rí. Yóò jẹ́ kí ahọ́n mi kí o pupa nígbà tí mo bá mu tán, á sì máa fi mí lọ́kàn balẹ̀. Agaga tí ó bá tutù, mo fẹ́ràn rẹ̀ láti máa mú lórí oúnjẹ nígbà gbogbo, l'òwúrọ̀, lọ́sàn tàbí ní aṣálẹ́. Ohun mímu tí mo fẹ́ràn jù ni ẹlẹ́rìndòdò aláwọ̀ púpà.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìdáàbò bòrùn sara. Ìdáàbò bòrùn ara a máa dáàbò bò àgò ara mi, kò sì ní jẹ́ kí ó bàjẹ́, kò sì ní tú fa àìsàn sí àgò ara mi. Ìdáàbò bòrùn jẹ́ ihn tí mo fẹ́ràn jù. Ó sì jẹ́ ara n tí mo máa ń lò láti fi ṣe ara mi ní oge. Ni gbogbo ìgbà ni mo máa ń lo ìdáàbò bòrùn sí ara mi.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ ohun tó máa ń fún ni ní àǹfààní láti mọ iṣẹ́ sí, ó sì máa ń jẹ́ kí èèyàn tún ní òye àti ìmọ̀ iṣẹ́ tó ń ṣe. Iṣẹ́ ọ̀fẹ́ sì jẹ́ ohun tó jẹ́ wípé inú àwọn ènìyàn máa ń dún sì lọ́pọ̀gbà, tó jẹ́ wípé tí wọ́n bá rí bí o ṣe ṣe iṣẹ́ sí, wọn ó sì fẹ́ pé èèyàn lọ́pọgbà padà láti máa tọ́jú rẹ láti fún ní àwọn ètò tí ó dára fún iṣẹ́ tió ń tọ̀ún ṣe.

Bẹ́ẹ̀ni mo ní ètò ààbò kọ̀ǹpútà. Nítorí ohun tó wà nínú kọ̀ǹpútà mi ó ṣe iyẹ biye oṣe pàtàkì, ààbò sì gbúdọ̀ wà lórí ohun àṣírí àti àwọn fáìlì tí ń bẹ lórí kọ̀ǹpútà mi. Ètò ààbò kọ̀ǹpútà mi ó kí ó nípọn, tó jẹ bẹ́ẹ̀ pé kò sí ẹni tó le wo ohun tó ń ṣẹlẹ̀ nínú kọ̀ǹpútà mi.